Nípa ti ọ̀wọ́ epo, Ọlọ́run eléédúa ọ́ tí pèsè ọkọ̀ fún mi, ṣùgbọ́n mo máa ń ra epo láti tan ẹ̀rọ amúnáwá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ló ẹ̀rọ ìgbésókè.

Ìgbádùn, ìgbádùn mi ò jọ́ kí tí ro orin aládùn pẹ̀lú oti tó bá tutù bí ọtí ọmọlúàbí rere, èyí tí ń ṣe Goldberg.

Mo gbọ́ Gẹ̀ẹ́sì, mo sì gbọ́ èdè abínibí mi. Èdè tó wù mí kí n túkọ́ òun ni èdè Faransé, French.

Nípa ti coffee, kí n tó re ibi iṣẹ́, mo máa ń dá coffee mú kí n tó re ibi iṣẹ́. Ṣùgbọ́n nídi iṣẹ́ àti lẹ́nu iṣẹ́ n ò kí n mu coffee. Ṣùgbọ́n kí n tó re ibi iṣẹ́ mo máa ń dá coffee mú láraaro.

Nípa tí a dá lá ojó, bẹ́ẹ̀ ni mo ní àdá lá ojó.

Ọmọ ilé ìwé gíga ni mí. Kí n tó ri ilé ìwé gíga, mo máa ń ran ìyá mi lọ́wọ́ nínú ilé ìdáná. Mo sì fojú si láti kọ́ bí a ti ṣe ń se oúnjẹ aládùn. Ohun tí mo fi kàwé mi yege ní ilé ìwé gíga nìyẹn.

Ẹ̀bùn tí mo fẹ́ràn láti fún àwọn ènìyàn, ko jú ẹ́bùn táwọn eleyinbo n pè ní IT gadget, èyí tí a ní ẹ̀rọ tá a ń kó fíìmù jọ sí àti orin.

Bẹ́ẹ̀ni, nígbà èwe mi, a máa ń rẹ èdò lọ́pọ̀n mi, àfààni yẹn ni mo fi ko gba a ti ṣe ń we lodo.

Ìmọ́tótó lolẹ ṣẹgun àrùn gbogbo, ìmọ́tótó ilé mii, kosi ọjọ ti n o ki n se imọtoto ile. Bí n bá yín jí láàárọ̀, ohun tókù ni ìmọ́tótó àti tún lè ṣe, fa'ṣọ̀ mí.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀rọ olọ́gbọ́n nílé mi, ó sì wọ́pọ̀. Mo ní èyí tí máa ń fún oríṣiríṣi àádùn sínú ilé. Mo sì ní èyí ta máa ń wọ ṣọ wọ bí aago, tí máa ń sọ wákàtí, tí sì máa ń sọ irinṣẹ́ èyàn.

Bí n bá fẹ́ sinmi, mo máa fẹ́ràn láti lọ sí àgbàlá ọkọ̀ èyí tí ibùjókòó wà tí màá le jókòó fẹ́yìntì sí.

Mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ àgbẹ̀ náà o, ṣùgbọ́n mi ò ní àǹfààní láti gbé àpò ẹyin rí.

Nípa ti ọjà tuntun, n ní òwò tí n ta, n kì í ṣe oní kárakáta. Òṣìṣẹ́ ni mí. Nípa jíjà ọjà tuntun, mi, n, n, n, n mọ̀ ohun tí mo lè sọ sọ nípa rẹ̀, ṣùgbọ́n òṣìṣẹ́ ni mí.

Bẹ́ẹ̀ni o, tí n bá wà nú ilé ìbalùwẹ̀, tí n bá fẹ́ domi sára láàrọ̀, orin, orin ilé ìjọsìn ló máa ń bọ́ sí mi lẹ́nu tí mo ní máa ń kọ lóníkẹ́lẹ́ nínú ilé ìbalùwẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo nífẹ̀ẹ́ sí o, mo fẹ́ràn sí fèrèsé ọkọ.

Iṣẹ́ mi ò gbá mi láyé ká sùn fa kíá. Bo bá yẹn di ago márùn-ún l’ówuro, mo ti jí, mo ti wẹ̀, mo ti bọ́sọ́nà. Ha! Idì iṣẹ́ ni láti mo ni lọ́lẹ̀

Bí mo bá fẹ́ dáná, ká ní èní, ọ̀la mo fẹ́ dáná, èní ni má tí máa ṣe ẹ̀to ẹ́ sílẹ̀. Máa ti kọ gbogbo ohun èlò tí, tí máa, tí máa fẹ́ fi dáná. Máa ti kọ́ ọjọ́ sí, sínú ìwé pélébé kan. Mo máa re ọjà, mo máa ra jọ.

Oṣù tó tá mú kọjá yìí ni màá ní mo kéyìn fò rí.

Mo ti kàwé yege. Oṣù 2023 ni mo gba satifíkétì ìwé ìkàwé mi. Mo ti kàwé yege. Mo ti parí ẹ̀kọ́ ilé ìwé gíga.

Mo mọ bí a ti ṣe ń kàwé lórí kọ̀npútà, bí a ti ń kọ̀wé, bí a de ti ṣe ń ṣe àròpọ̀ nọ́mbà.

Nípa ká ṣiṣẹ́ ju wákàtì lọ, ìyẹn nílò pẹ̀lú iṣẹ́ tí bá ń bẹ́ẹ̀ nlẹ̀. Iṣẹ́ tí bá ń bẹ́ẹ̀ nlẹ̀ ló máa ń tó ka sí ká ṣiṣẹ́ ju wákàtì lọ. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtì lọ, ìyẹn ni tí iṣẹ́ bá pọ̀n nlẹ̀

Bẹ́ẹ̀ni o, ọmọ jẹ́jẹ́ ni mí o, mo sì máa ń rí ní àlàáfíà ní ìgbákùgbà lóòrèkóòrè. Iyẹ́n ni ní wákàtí ọmọlúwàbí ni o.

Ìbéèrè re, ẹ̀rín re, nípa towó níná pẹ̀lú orẹ, mo máa ń kí yè sara gan o. Torí àpò jìn jura lọ. Ká má ba kàn agbako alá, a a a aláìsí. Mo máa ń, mo máa ń ná owó pẹ̀lú, pẹ̀lú ìkọrá ṣe.

Nípa ti o je oosàn pèlé àwon oníbàárà ìyẹ́ nílò pẹ̀lú ọjọ́ kí jọ tá bá ní ayẹyẹ pàtàkì pẹ̀lú àwọn oníbàárà wa, la máa ń ṣètò oúnjẹ ọ̀sán pẹ̀lú oníbàárà.

Nípa ti ṣẹ́ṣí iṣẹ́ ṣíṣe, iṣẹ́ ìta ganda ó dá lé lórí iṣẹ́ náà. Àwọn iṣẹ́ kan wà kò ṣe ń ṣe inu inú yàrá kúluúgbu, ó nílò ọgbà tó fẹ̀ gan àti afẹ́fẹ́

Mo ma ga náà l'ọmọkùnrin, mo ga l'omọkùnrin náà àmọ gíga mi, ó yóò fẹ́ tó six feet.

Ní ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọjà àti ẹnu bá ti sí ń po èlò elò pọ̀, mo máa ń rí i dájú pé ètò tó yọrantí làwọn òṣìṣẹ́ mi ń dá pọ̀ láti ṣètò ọjà náà.

Eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ kò máa jú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lọ. Ká ti rí bọ́ọ̀lù, ká ti kó èrò jọ, ká, ká, ká, ká bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù Òkun ni o.

Àṣálẹ́, wọn tí máa ń ṣe lásálẹ́ mi. Bí n bá ti jẹun tán, ìn jókòó síta, ìn máa gba afẹfẹ, ìn sì máa gbọ̀nrin.

Ìn tí lááńfaní láti kọ́ bí a ti ṣe n wà ọkọ̀ ọ̀gìnì àbí ọkọ̀ kékeré, in tí làáńfaní láti kọ́.

Ní òwúrọ̀ kookan ohun tí màá ń ṣe ni pé agbegbe mi n máa ń tọ́ka iṣẹ́ tí mo máa ṣe l'òwúrọ̀ kookan àti ohun tí n bá ní lọ́kàn lá ṣẹ ṣẹ́ jìí l'òwúrọ̀. Ohun tí mo bá ní lọ́kàn ló máa ń tọ́ka sí ohun tí n màá ṣe l'òwúrọ̀

Nípa tí oúnjẹ tó lè tún fún ìlera ara àti tọkàn, mo máa ń ra èso àti ògùn vitamin tí mo máa ń kó jẹ lẹ́yìn oúnjẹ tí mo bá jẹ tán.

Bàtà re á dú kò, kó, ka bó bá mọ̀ we rẹ, bàtà re á dú kò, kó, ka. Kọ́kọ́ sù ni o, bó bá ti ń ṣe sù má gbé dọ́dọ̀ mi. Kọ́kọ́ sù máa ń wọ̀, a máa ń wọ lọ sí.

Nípa fíf'aṣọ́ bora, ìyẹ́n ni tí òjò bá rọ̀ àbí tí afẹ́fẹ́ tó bá lágbára bá ń fẹ́, tóri otútù dẹ̀ ni. Lati m'ara gbona ninu ile ni ma se n faso bora nigba ojo ati nigba afefe tio ba lagbara.

Tábìlì iṣẹ́ mi kún fún ọ̀pọ̀ ìwé àti ohun èlò ta fi ń kọ̀wé.

Nípa kí n na ara, nípa irinṣẹ́ nío. Ti n bá jí lórú rọ, mo máa rin ìṣe díẹ̀, máa fi yen nara matun padà sínú ilé mi.

O ti di tọ́ ni yen, something like that. Nípa tí ẹ̀rọ ìntanẹ́ẹ̀tì ta ń pè ní Wi-Fi. Tori phone le mi nlo o, in nii wifi to da duro tori phone ni mo nlo. O si yara.

Nípa tiṣẹ́ tí mo ṣe kẹ́yìn, ẹ̀rọ WiFi mi ó lágbára díẹ̀ náà kò sì tún lágbára díẹ̀ náà, bákan méjì ni.

Nípa káràǹnì àtẹ̀gùn, àtẹ̀gùn tí ó bá ń fẹ́ fẹ́refẹ́ ni o, to bá ti lágbára jù, n yóò wọnú ilé lọ ní o, ategun tí ó bá ń fẹ́ fẹ́refẹ́, mo fẹ́ran irin rẹ.

Ọmọ Yorùbá bí ni bí ni mí. Mo fẹ́ràn oúnjẹ Gẹ̀ẹ́sì àti oúnjẹ abínibí. Bo bá ti ju ẹ̀yà méjì yìí lọ, oúnjẹ ẹ̀yà akẹ́ẹ̀ta àbí akẹrin, mo mọ̀ ọ́n tan kójọ tan fi ṣe. So pẹ̀lú yẹ mí ò nífẹ̀ẹ́.

Walk mode. Nípa lílọ sí ibi iṣẹ́ mi, n ọ fẹ̀sẹ̀ rìn díẹ̀ dé ọgbà ọkọ̀ kí n tó wọkọ̀ gbé tó sí ibi iṣẹ́ mi.

Nípa ká ṣe ètò, ọba ètò ni mí. Nípa tọba ètò, kòní pe gbogbo ètó mo lè ṣe tán. Ó ní ẹ̀yà ètò tí mo lóye rẹ̀.

Ìgbà ẹrún, a wọ aṣọ tó bójú mu. Ìgbà afẹ́rẹ àti ìgbà òtútù ó láṣo tí tí ẹ̀ náà. Bẹ́ẹ̀ ni mó láṣo òtútù tí máa ń bẹ́wọ̀ nígbà òjò àti ìgbà tí afẹ́fẹ́ bá lágbára díẹ̀.

Ìrànlọ́wọ́, hmmm. Bí iṣẹ́ bá pọ́ nlẹ làá máa n rányan ìrànlọ́wọ́. Nípa ríran ènìyàn lọ́wọ́ ni bí ka bá ni gbẹ́rù, ká bá ni, ká bá ni jíṣẹ́. Lára ètò, lára iṣẹ́ ìrànlọ́wọ́ náà ni.

Ọlọ́wọ́ ọ̀tún ni mí nípa iṣẹ́ ṣíṣe àti ìwé kíkọ. Ọlọ́wọ́ ọ̀tún ni mí, ṣùgbọ́n bá máa lo ilé ìgbọ̀nsẹ̀, màá lọwò ósi nípa ká túnsẹ ilé ìgbọ̀nsẹ̀.

Láàárín ọ̀sẹ̀ ni o. Koju aárin ọ̀sẹ̀ lọ.

Bàa bá layẹyẹ ńlá lákòó jọ ẹro, bàa bá fẹ́ gbóhùn sókè ni ma ní ìrànlọ́wọ́ ẹ̀rọ ohùn. Ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn bẹ́ẹ̀ni.

Nípa ká túnsẹ́ kún, ká túnsẹ́ tò, ká dá yóò ṣiṣẹ́. Iṣẹ́ olùdarí nìyẹn. Ó sì dá lé lórí pé kí olùdarí ti ṣètò iṣẹ́ oníkalúkú.

Etí, etí mi dára, mo ti fi ń gbó ohun.

Bẹ́ẹ̀ni, màá ń lo àgọ́ ní ọjọ́ kérésì àti báabá fẹ́ wọ ọdún tuntun.

Mo ní fáìlì ńlá kan tí mo kó gbogbo ìwé ìkàwé mi sí, ìwé pélébé mi, certificate mi àti ẹ̀yà àwòrán mi.

Nípa ti ìdènà ọkọ, sábàbí ńlá ni o, àmọ́ ọ̀nà tí ń máa ń gbà kọ ojú ìdènà ọkọ̀ ni pé lówú rọkùtù mo ti máa gbọ́ ètò lórí ẹ̀rọ amóhùnmáwòrán.

Bẹ́ẹ̀ni, mo máa tan ikíni lórí fóònù mi.

Bí n bá bẹnu ọkọ̀, mo máa tan ẹ̀rọ amohunmaworan n sì máa gbọ orin aládùn.

Mímọ ìtumọ̀ orúkọ abínibí ṣe pàtàkì. Orúkọ mi ni Akinwale, ìtumọ̀ rẹ̀ dẹ̀ ni pé Akin akọni ọkùnrin, ko si bo bá ṣe pẹ́ níta tó, ó máa rántí láti wá lé ni.

Bẹ́ẹ̀ni, oníṣẹ́ ọwọ́ ni mí, mo kọ́ṣẹ́ mo sì mọ dé ìpele kan. Mo mọ bí a ti ń tún nnkan ṣe, ẹ̀rọ ọkọ̀, ọkọ̀ ojú omi. Mo mọ bí a tí se ń tu ṣe.

Àlọ́ o àlọ́, hmm àlọ́ o àlọ́. Àlọ́ Ìjàpá tìrókò nígba èwè mi mo fẹ́ràn rẹ jù torí ó pa mí lẹ́rìn-gàn ó sì mú èrè mi jẹ́, jẹ́ ìgbà, ìgbà pàtàkì nínú ayé mi.

Tí n ba fẹ́ sin ko n se ohun tí èèyàn ń lérò lọ́kàn, o má a ń ṣẹlẹ̀ lójijì ni. So pẹ̀lú ìyẹ́n tí n bá fẹ́ sin, mo máa fọwọ́ bo ojú, ọkín fọwọ́ bo imú mi.

Owó pípa mọ, o bẹ̀rẹ̀ pẹ̀lú kóló. Nígbà èwe àwọn òbí wa, bọn ba fún wa lówó bisikí, a ó yọ nínú rẹ̀, a ó fi sínú kóló. Íyẹn ni fún ọjọ́ iwájú, bàbá nílò láti ra aṣọ ọdún àbí ohun tó ṣe pàtàkì ní láyé wa, a ó ja kóló náà. Nípa fífowó pamọ́, máa ń lo owó, mo ní owó sí ilé ìpamọ́

Ah! Ìbéèrè yìí lágbára o. Torí mo fẹ́ràn iná dídá. Ki n máa paro, mo fẹ́ran kí n dáná oúnjẹ mi kìí sì jóko tì kí n gbá ládùn rẹ. Nípa lílọ sí ilé ol'oúnjẹ Keyìn, o ti ṣe díẹ̀ o, mo bá máa ka báyìí a tó máa ṣe bí òsè mẹ́ta.

Mí ó máa ń bínú lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni, inú bíbí máa ń bínú lọ́pọ̀lọpọ̀. Ìyẹn ni tó bá ṣe ohun tó bá fa ìbínú fún mi, ó farayá nu ọkọ. Ó fara ya o. Tí n o, tí mo bá bínú sí gbogbo wọn nu ọkọ.

Kò sí ẹni tó lè ṣìnà ká ní iyen lọ́kàn náà. Nípa ká ṣìnà, kò ń ṣohun tẹ́da ni lọ́kàn. Ka dé ibi kan, ká má mọ̀ ọ̀nà àti padà sílé. Kò ń ṣiṣẹ́ tẹ́da ni lọ́kàn. Àmọ́ ká ṣìnà, mo ti ṣìnà rí o, mo dẹ̀ ti túnra mi, mo ti gbọ́ náà rí padà rí.

Èléyìí ò ní òǹkà o. Torí fóònù mi máa ń ṣi ọ̀, mo máa ń ṣe ọ̀pọ̀ iṣẹ́ lórí fóònù mi, ó sì máa ń gbóná lóorekóòrè tí n bá n ṣe awọ̀n iṣẹ́ lórí rẹ̀.

Bẹ́ẹ̀ni o, mológun tí n máa ń lo lójoojúmọ́ iyẹn lálalẹ́ kí n tó sùn, kí n bá ti ló bẹ̀ yẹn, ń sùn, ó tún dá lé ọjọ́ kejì kí n tó tún lo ògùn náà.

Ọ̀rọ̀ ẹlú gan tó láti pààyàn lẹ́ẹ̀rín, àbí? Pẹ̀lú bí ìlú ṣe le tó yìí. Ọkùnrin sáré tọ sọ̀tùn, obìnrin sáré sosi onikaluku o r'oju ara rẹ. Ọ̀rọ̀ ilu tó pani lẹ́ẹ̀rín o, àbí? Bàwo la máa sé sọ sí i.

Iṣẹ́ àkọ́kọ́ kọ́ mi ni iṣẹ́ títú ọkọ̀, ẹ̀rọ ọkọ̀ ojú omi ṣe. Mo ti gún ọkọ̀ ojú omi rí dáadáa, mo sì le wa ọkọ̀ ojú omi bẹ́ẹ̀ náà.

Bẹ́ẹ̀ni o, àbí? Iléra ara ó ṣe pàtàkì. Ká mọ ohun tí yóò máa ra jí pépé àti má ra ṣá gága. Mimu oún purotééni, mo máa ń mu ohun purotééni, mo máa ń mu.

Àwọn Yorùbá bọ̀. Wọ́n ní ká fọwọ́ wẹ ọwọ́ ni mọ̀wọ́ mọ̀ọ́. Ọwọ́ kan yóò síwájú. Kèkejì tó tẹ̀lé. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe iranwo àkọkọ.

Oúnjẹ ata. Ọmọ Yorùbá pọ́nń bé lé. Bo bá máa dáná, bo bá máa dáná oúnjẹ, oúnjẹ aládùn, bí èlò ata ò bá pọ̀'nú ẹ̀, oúnjẹ yẹn ò tí pẹ́ o. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pọ́nń bé lé ni o.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni kókó ẹ̀kọ́ lórí bá ti ṣe ń darí òṣìṣẹ́ àti kókó ẹ̀kọ́ lórí ètò òṣèlú.

Èmi nìkan ni mo n dá sùn sórí ìbòsún mi, bẹ́ẹ̀ sì ni irọrí kan péré ni mo ní lórí ìbòsún mi, ohun dẹ ni mo ń lò lálalẹ́ bí mo bá máa sùn àbí lóorèkóòrè bí mo bá fẹ́ sùn lórí ìbòsún mi.

Bẹ́ẹ̀ni o, ìròyìn orí Íńtánẹ́ẹ̀tì, yẹn ni tí bá ti ní WiFi torí ó lágbára. Máa ń gbọ́ podcast, bẹ́ẹ̀ni máa ń tẹ́tí gbọ́ podcast.

Ìbá ọmọdé mi, wọ́n ni ọmọdé kéré, wọ́n ni ìgbà mí, wọ́n máa ní àgbá kéwé. Ìgbá ọmọdé mi, ohun tí mo rántí tó jẹ́ má ṣe gbàgbé nígbà èwe mi ni pé, ẹmi àti àbúrò mi a jọ ń gbá eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ó bá gbá bọ́ọ̀lù náà ló bọ́ sínú omi. Ó fo, ó fo sómi tẹ̀lé bọ́ọ̀lù náà kí ó lọ mú bọ́ọ̀lù náà. Níbi tó ti ń ṣakitiyan láti gbé bọ́ọ̀lù náà nínú omi náà, gbogbo ṣá wọ̀ wọ́n. Wọn sọ pé ọwọ́ rẹ o kan bọ́ọ̀lù náà, bá bẹ́ẹ̀ tẹ̀lé, a méjèèjì kẹ́ẹ́ sì máa wò ó. À lóye bá ti ṣe ń wẹ̀ nínú odò, à lóye rẹ. Báwo la máa ṣe gbọ́ pé ọmọ ìyá méjì kó sínú odò, wọ́n sì gbàbẹ lọ. Ọpẹ́lọpẹ̀ àwọn aládùúgbò, tọkọ.

Bí n bá máa f'aṣọ, mo máa lo aṣọ jọ láti ọjọ́ ajé títí dá ọjọ́ àbámẹ́ta. L'ọ́jà àbámẹ́ta náà, ọjọ́ ẹtì gangan, l'ọ́jọ́ ẹtì aṣọ, mo, mo ti máa kó jọ sínú ike ìfọṣọ mii n ti ra ọsẹ, ọṣẹ ìfọṣọ. Omi, omi, omi tí màa lò fi fọ́ṣọ, màá ti pèsè ẹ́ sílẹ̀ nínu ọjọ́ ẹtì. Ọjọ́ àbámẹ́ta bí n bá se n ji lówurọ kùtùkùtù, mo máa kọ́kọ́ gbá inú yàrá náà, kọ́kọ́ tún ilè ṣe fọọọ, fa'bọ́ tí n bá fi jẹun ní ọjọ́ ẹtì, fa'bọ́ náà gbálẹ̀ tún ile ṣe. Sẹẹsẹ wà kọ́ gbogbo aṣọ mi kó lọ òde, wá lọ fọ aṣọ níta dáadáa pẹ̀lú omi tí n bá ti pọn sílẹ̀ ní ọjọ́ ẹtì.

Kí ẹ̀rọ fóònù kó tó lè bọ́ sí wúlò, yóò ní ẹ̀rọ ayélujára nínú. Bàbá ní káàkà ní òǹkà méjì ẹ̀ta ẹ̀rin ẹ̀rọ ayélujára tí a ní. Kò fi bébẹ̀ wọ́pọ̀ o. Kò ju a ní, kò ju mẹ́ta lọ tó wà. Lẹ́ra lè jẹ́ ní òpó ẹ̀rọ ayélujára tí a ní. Tí sì ń ṣiṣẹ́ pẹ̀lú fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ̀rọ òpó ayélujára ta ní kò ju mẹ́ta lọ. Bẹ́ẹ̀ ni, mẹ́ta ni ẹ̀rọ ayélujára, òpó ayélujára ta ní. Mẹ́ta ni wọ́n ní òǹkà. Mẹ́ta bẹ́ẹ̀ ni.

Ọjọ́ ìbí mi, omo Oṣù March ni mí bẹ́ẹ̀ni. Ọjọ́ March ni wọ́n bí mi. Bí n bá máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi, n ti ṣètò rẹ̀ láti oṣù tó tẹ̀lé bẹ́ẹ̀ni. Owó ọjọ́ náà, n ó ti máa dáa jọ láti oṣù tó tẹ̀lé. Ṣadé dé ọjọ́ náà báyìí, n ó kọ́kọ́ wẹ̀, mo máa túnra ṣe, màá wọ aṣọ tuntun. Owó náà mo máa fi gbéra mi lọ ilé ìtura. Ọtí ọmọlúwàbí eyi tí n ṣe Goldberg ni mo máa rà pẹ̀lú pọ̀nmọ́ kíká tó láta. Èyí tan ṣẹ̀ dín, n ó jókòó, gbọ̀ orín aládùn. Mu oti lọ then, ẹ́, mu oti fi pọ̀nmọ́ kíká.

Ìwé kíkà, ìwé kíkà ẹni tí ó kàwé yóò ṣiṣẹ́ àgbẹ̀ ìwé kíkọ́ láìsí ẹ̀kọ́ àti àdá. Kò ì pé o, kò ì pé o. Ìwé kíkà bẹ́ẹ̀ ni o. Ìwé mi lóore kóòré. Bí tí n bá ti ní iṣẹ́ púpọ̀ lọ́wọ́ láti ṣe, mo máa jókòó ti ìwé mi, mo máa ka. Mo lè máa ká só lọ́jọ́ náà o, àmọ́ mo máa ka ka láti mọ ohun tí ó tún wí ní ìpele kejì, ìpele kẹta, ìpele kẹrin. Mo máa ka dé ìpele kan kí n tó dáwọ́ dúró. Èyí tó kún, mo máa parí ẹ̀ láàárín ọ̀sẹ̀ náà. Bẹ́ẹ̀ ni o, mo máa ń ka ìwé mi.

Kẹ́yìn sunkún, ẹkùn, igba ewé mi máa ní o. Nigbá tí mo gbé kékeré ga wó, mo máa ń po kítì gan ní kékeré, mo máa ń ta kítì. Oríṣiríṣi ìtàkìtí mo máa ń ṣe. Mo bá ní kí n gun orí cement i. Èyí tí wọ́n mọ̀, mo ní kí n torí ẹ̀ tàkìtì kalẹ̀. Bí mo ṣe tàkìtì báyìí, mo fi orí bẹ́ ẹ̀jẹ̀ bá tu ẹkùn, ẹkùn rè, mo sunkún o.

Bí mo bá jí ní òwúrọ̀ àfẹ̀mọ́jú kí n tó fohunkóhun sẹ́nu fún ọjọ́ náà. N ó kọ́kọ́ wa kọfí, kọfí tó ń gbóná pẹ̀lú búrẹ́dì, bùgan, bùgan tó bá fẹ́lẹ́ lọ́wọ́. Mo po kọfí pọ̀, kọfí náà yóò máa gbóná. Bí mo ṣe ń mu bù kọfí sínú kọ́ọ̀pù báyìí, mò ń, mò ń, mò ń bu bùgan sọ́wọ́ kan, mò ń gbé kọfí sọ́wọ́ kan, mò gbé bùgan sọ́wọ́ kan. Bí mo bá ṣe ń mu kọfí, ni mo ṣe ń jẹ bùgan tẹ̀ lé e. Bùgan yẹ́n, yẹ bùgan tó fẹ́lẹ́ ni o. Ẹ tẹ́tí gbọ́ mi o. Bùgan tó fẹ́lẹ́ má ń jẹ o. Bùgan tó fẹ́lẹ́, mò ń gẹ, mò ń bu sẹ́nu, mò ń mu kọfí tẹ̀ lé e. Kọfí àti mílìkì, mílìkì alágolo ọlọ́pẹ. Yo-- mo máa kọ́kọ́ tù u pọ̀, bó bá ti tú pọ̀, mò ń dá mu, mò ń bu bùgan tẹ̀ lé e.

Ìgbàgbọ́ ìrètí ìlérí tí kò ní pẹ́, ìlérí tí mo fẹ́ gba ṣàyẹ̀wò Ọlọ́run lè mí fẹ́, ìgbàgbọ́ ohun ìrètí mi máa ṣàṣeyẹrí. Ìgbàgbọ́ nínú ìdàdúà tọwọ́dọ́wọ́, ṣe mo ní ìgbàgbọ́ nínú àwọn ìdàdúà tọwọ́dọ́wọ́? Bí ọmọ Yorùbá pọ́nńbélé tí mo jẹ́, àbínibí? Mo ní ìgbàgbọ́ ńlá nínú ìdàdúà tọwọ́dọ́wọ́

Ibi iṣẹ́ mi ó dọ gbon ná ṣẹ́ díẹ̀. À, ó ná ṣẹ́ o. Mo ń gbé ní Bàrígà, ibi iṣẹ́ mi ń bẹ ní inú Ìkẹjà, ìyẹn ni capital Èkó tí ń ṣe Lagos ibi tí àwọn ẹ̀yìnbó ń pè ní Lagos, Ìkẹjà ni capital rẹ̀. Ibe ni ibi iṣẹ́ mi wà. Bí n bá jí, jí lò wúro, un o kọ́kọ́ fi eṣẹ̀ rìn dé àgbàlá ọkọ̀ kí n tó wọ ọkọ̀ dé ibi iṣẹ́ mi. Fi feṣẹ̀ rìn mi, ó máa ń gbà mí ní ọ̀pọ̀ wákàtí. Àmọ́ awopo gbogbo wákàtí tí mo máa ń lò fi feṣẹ̀ rìn àti wíwọ ọkọ̀ dé ibi iṣẹ́ mi bá máa ka ní oko eéjì àbí ẹkẹ ẹẹ́ta, yóò máa tóbi wákàtí mẹ́rin tí mo máa ń lò láti ilé mi dé ibi iṣẹ́ mi lọ́júmọ́.

Ìgbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga, mo ní ìnira díẹ̀ pẹ̀lú ìwé kíkà. Ìgbà tí mo wọ lẹ́vù kẹta sí lẹ́vù kẹrin mi, bí mo bá ń kàwé, ojú mi yóò máa ṣe bàìbàì lórí ìwé tí mò ń kà. Àmọ́ pẹ̀lú iyẹn, mo fi ìnira yẹn kàwé mi mo sì graduate mo gbà páálì mi. Àmọ́ ìgbà tí mò ń bẹ̀rẹ̀ iṣẹ́ ní ilé iṣẹ́ mi, ọ̀gá mi ìgbà tí ó rí bí mo ṣe ń ṣiṣẹ́ sí, tó fi mí sí ipò ọ̀gá. Ìdí kọ̀ǹpútà, àwọn data tí mò ń dì pẹ̀lú, mo ní dì gíláàsì láti lè ṣe iṣẹ́ mi kó yanrantí. Ọ̀gá mi bá wa gíláàsì olóyìnbó fún mi láti lè ṣe iṣẹ́ mi kó yanrantí. Bẹ́ẹ̀ ni mo wọ gíláàsì.

In loúnjẹ kan pàtàkì tí mo fẹ́ lọ̀ jù fẹ́ràn jùlọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pòńbéle o. Gbogbo oúnjẹ ọmọ Adúnláwọ̀ tí ń ṣe ọmọ Oòduà, ọmọ Yorùbá, gbogbo oúnjẹ tó bá ń sè ni mo fẹ́ràn si. Àmọ èyí tí mo fẹ́ràn jùlọ, hmm òun ni ọbẹ̀ dúdú kan tó máa ń sè, tó máa ń wo pópó sí, tó máa ń fi ẹja, ẹja tútù ṣe. Ọbẹ̀ náà mo gbọ́ lẹ́nu àwọn tó jù mí lọ pẹ́ lọ́jọ́ orí díẹ̀ pé ọbẹ̀ náà máa ń ṣara lóore. Ó máa ń fikún omi àti ẹ̀jẹ̀ ara. Ó ní purotẹ́- purotẹ́ẹ̀nì nínú. Bẹ́ẹ̀ ni, ó máa ń ṣara lóore.

Wọ́n ní taa bá jẹun tán fún oúnjẹ náà láti dé ibi tó yẹ kó dé inú ara nínú àgọ́ ara wa, à nílò omi. Ta bá mu ọ̀pọ̀ omi lẹ́yìn oúnjẹ jíjẹ, oúnjẹ náà yóò rìn, yóò ṣe ara lóore. Àmọ́ fún èmi o, ohun mímu tí mo fẹ́ràn jù lọ, à-à lẹ́yìn omi, omi, omi aládùn, oun tí mo fẹ́ràn jù lọ ni ọtí. Ọtí ọmọlúwàbí èyí tí ń ṣe Goldberg, èyí tí òṣèré Fẹ́mi Adébáyọ̀ tó ń ṣe ee ojúṣà jú wọn. Oun ni mo fẹ́ràn jù lọ bẹ́ẹ̀ ni. Ọtí ọmọlúwàbí èyí tí ń ṣe Goldberg ni mo ní fẹ́ràn jù lọ bẹ́ẹ̀ ni. Èyí tí Fẹ́mi Adébáyọ̀ ń ṣe aṣojú ṣe wọn. Mo fẹ́ràn Goldberg.

Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, mo ní ibi iṣẹ́ mi, ẹ̀rọ ayélujára tó wọ́pọ̀ láńtà. A ní ẹ̀rọ èyí tí à ń lò lórí amóhùnmáwòrán àti ẹ́yi ta ń lọ tá ń lò lórí amóhùnmáwòrán àti èyí tí à ń lò fún ẹ̀yà ara àbí aago wíwọ̀sọwọ́. A tún fẹ́ ní ẹ̀rọ ìdákẹ́jẹ́ bẹ́ẹ̀ ni, èyí tí a ń wọ̀ sórí. Tó jẹ́ pé bí ariwo bá pọ̀ lóde àbí ní a ò ní agbègbè wa, tá bá gbé e sórí a ò ní fi bẹ́ẹ̀ gbọ́ ariwo ní agbègbè wa. Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mo ní ẹ̀rọ ìdákẹ́jẹ́ bẹ́ẹ̀ ni.

Èmi jẹ́ onígbàgbé kan o, onígbàgbé èèyàn kan ni mí o. Tí n bá sùn báyìí, ó tún di àfẹ́mọ́jú kí a tó tún mọ ohun tí a o ṣe fún ọjọ́ kejì. Àlá lílá. Ṣé ohun tí ṣé n mo tie jẹ ẹ́ni tí o tie ń lala gan báyìí? N ò ma lé sọ. Mo sa mọ̀ pé Ọlọ́run ń pa mí mọ́, mò ń sùn láyọ̀, mò ń jí láyọ̀. Àlá lílá. Mo mi ò, mi ò, mi ò, mi ò tiẹ̀ léro ẹ̀, mi ò mọ̀ npaẹ̀. Ohun tó jù ni pé Olúwa ń pa mí mọ́, mò ń sùn láyọ̀, mò ń jí láyọ̀. Ohun tí mò ń ṣe, mo mọ, mò ń ṣíṣe mi, iṣẹ́ n lọ dédé. À ń lọ síbi iṣẹ́, à ń dé, à ń sùn, à ń jí. Ọpẹ́ ni f'ẹ́lédúa.

Ibi-iṣẹ́, ẹ̀ya oríṣiríṣi ló ń bẹ níbi iṣẹ́ àti bá ṣe ń bá ra lò ó, ó fẹ́ yàtọ̀ sí bá ṣe ń bá ẹ̀ya tó jẹ́ ti wa lò torí èrò èrò ọ̀kan yàtọ̀ sí ira ná ó tí wá jẹ́ ẹ̀yà ọ̀tọ̀. Bí a ṣe ń bá ara lò yàtọ̀. Ìbáṣepọ̀, báwo ni mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi? Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn ẹ̀fẹ̀ àti eré ṣíṣe àmọ́ ìdí eré la tí mo òótọ́ ọ̀rọ̀. Bá bá ti gbọ́wọ̀ kalẹ̀ kí èmi ti fọ̀wọ̀ ṣẹ fẹ̀ ká ti fi ṣẹ rìn, iṣẹ́ lọ dédé, kò tún ju bẹ́ẹ̀ lọ o. Ẹ̀fẹ̀ àti eré lè mi fi bá àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ṣiṣẹ́

Ilé rara ṣe pàtàkì àti kí ẹ̀yàn má rí dókítà nígbà tó yẹ ó ṣe kókó. Lẹ́yìn tí mo, ìgbà wọ ni mo kẹ́yìn rí dókítà mi? À, ó ti ṣe díẹ̀ o. Leyin ipade wa to ti ni ki n maa gbagbe lati maa lo ogun ti o toka si fun mi àti ìgbà náà sì ni mo ti rí, mo ti rí kẹ́yìn. Ìyẹ́n ti ń lọ bí ọdún méjì báyì. Àti ìgbà náà ni mo ti rí dókítà mi kẹ́yìn. Oògùn mi kẹ́, dédé ni mò ń lo òògùn mi. Dééde ni o, lálalẹ́ bí n bá ń de láti ibi iṣẹ́ mi, mo máa lo òògùn mi, mo ń mú ómi mi, mo máa dé sun sórí ìbùsùn mi.

Orin tí mo nífẹ̀ẹ́ sí jù lọ ni fújì, fújì highlife and akọrin tí mo fẹ́ràn fújì ẹ ju ni Adewale Ayuba. Cos bó ṣe ń kọrin tìẹ̀ àti gbẹ̀dú tó máa ń lo, ó máa ń lárinrin gan, ó dẹ̀ máa ń ládùn. Mo fẹ́ràn orin rẹ̀ gan àti, àti èwe ẹmi ni mo ti ń gbọ́ orin Adewale Ayuba torí ọ̀gá ńlá fújì ni. Ó mọ̀, ó mọ̀ nípa orin, ó sì mọ orin kọ. Mo nífẹ̀ẹ́ orin rẹ̀ jù. Ọ̀gá olórin ni, ó mọ̀ nípa orin. Fújì ni o, fújì jẹ́ orin tí mo fẹ́ràn jù.

Ṣé mo ti lu etí rí, e-e-etí mi? Ọlàjú la máa pe náà àmọ́ àṣà ni, àṣà káṣà ni kí ọmọ-gende ọmọkùnrin lu etí rẹ̀ láti ṣoge. Mi ò rí bí oge tó bójú mu, mi ò nífẹẹ si etí lílu. Bẹ́ẹ̀ ni, mi ò nífẹẹ ṣe etí lílu. Àti yàtọ̀ sí ìyẹn gan abẹ́ àwọn òbí mi ni mo ì wà, mo sì, mo sì ń bá wọn gbé lè pọ̀. Mo dẹ̀ l'awon àbúrò tó pọ̀ lẹ́yìn. Báwo la máa ṣe rí pé àkọ́bí ọmọ gende ọkùnrin gbe yẹ̀rì s'eti láti soge? Iru oge wo ni mo ní mo fẹ́, mo fẹ́ gbe ṣe ní pẹ̀lú ọjọ́ orí mi yìí? Ni mo ṣẹ̀ṣẹ̀ wa fẹ́ gbe oge ọ̀làjú kan ka wọ́. Etí lílu ló w ku mi kú láti fi ṣ'oge. Etí líluo kò kín ṣ'ara ẹ̀ rara. Mi ò lu etí rí, mi ò nífẹẹ sí, mi ò dẹ̀ le lu etí rara ni. Mi ò nífẹẹ ṣe etí lílu. Kò pẹ̀lú oge tí mo, tí, tí mo fẹ́ gbé ṣe. Etí lílu ń ṣara ẹ̀. Ṣé o ti lu etí rí? Ṣé o ti lu etí rẹ? Rara o, mi ò lu etí, mi ò, mi ò nífẹẹ sí, mi ò dẹ̀ ní ṣe.

Ìdárayá, hm, ṣé o máa ń ṣe ìdárayá? Idaraya ati, ati sere idaraya ó nílò ó kí èèyàn ní owó lọ́wọ́ ná. Hm, owó ṣe kókó kí èèyàn náà tó lè ṣe ìdárayá. Ìdárayá pín sí oríṣìíríṣìí o. Kí èèyàn kó jókòó síwájú ilé rẹ̀ pẹ̀lú orin aládùn láti orí ẹ̀rọ amóhùnmáwòrán rẹ̀, ara ìdárayá kan nìyẹ́n. A tún ní ìdárayá ní ìpele kéjì, kí èèyàn wà nílé ìtura, pelu áwọn ọ̀rẹ́ kó n jọ máa ṣe fàájì, kọ́dẹ́, kọ́dẹ́ sì máa mú pọ̀, ara ìdárayá kan tún nìyẹ́. Kí èèyàn wà ní orí eré, eré sísá, ara ìdárayá kan nìyẹ́n. Kí èèyàn sì máa jẹun, ara ìdárayá kan tún nìyẹ́. Bẹ́ẹ̀ ni o, mo máa ń ṣe ìdárayá. Ìdárayá tèmi kẹ̀, orí orin ló, ló, ló bọ́ sí, gbígbọ́n orin gbẹ̀dú tó, tó dùn ń ṣe ti.

Àkọ́kọ́, àkọ́kọ́ èlé tó ṣe kókó tó ṣe pàtàkì jùlọ ni kí ènìyàn ṣè kínni, k'èèyàn bẹ́gbẹ́ pé, tí èeyàn bá bẹ́gbẹ́ pé, ìgba yén gan gan ló máa lẹ́nu ọ̀rọ́ láàrín ẹlẹ́gbẹ̀ rẹ̀. Ìbéèrè tẹ bími ni pé, báwo ni mo ṣe máa ń ṣe ètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹ́bẹ̀? Lagbara Ọlọ́run, kó n ṣe pé kò sí náà o, àmọ́ Olúwa rẹ n gbìyànjú. Bẹ́ẹ̀ni, ìṣòro kò ṣe máa ní ní àárín àwùjọ àti láàrín ẹlẹ́gbẹ̀. Bí mo ṣe máa ń ṣe ètò rẹ̀ ni pé, ìṣòro kí ìṣòro tó bá dojúkọ ẹlẹ́gbẹ̀ mi, tó bá fi lọ̀ mí, ọ̀nà àbáyọ tó bá, tó bá jọ mọ́ ọ̀nà àti rí àṣeyọrí sí ìṣòro náà ni màá ń tọ́ka sí fún wọn. Ó ṣe pé mo lọ́gbọ́n jùlọ o, àmọ́ díẹ̀ n'nu òye mi nípa bá ṣe ń yanjú ìṣòro ni màá ń lò láti fi ṣe ètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹ́gbẹ̀ mi.

Wọ́n ní ọ̀rọ̀ lórí àdéhùn ni. Kí n tó gbà láti ṣe ohunkóhun pẹ̀lú ẹ̀dá alààyè kan àbí ohunkóhun tó bá nílò pẹ̀lú, pẹ̀lú ohun, pẹ̀lú nǹkan tó bá kàn mí ní ṣíṣe, mo máa ń kíyèsi láti kà adéhùn dáadáa kó dá mọ́rán kó dẹ̀ yé mi, kí n ní òye nípa àdéhùn náà kí n tó kọwọ́ bọ ohunkóhun tó bá níṣe pẹ̀lú à-- pẹ̀lú àdéhùn láàárín èmi àti ẹlẹ́gbẹ̀ẹ́ mi àbí láàárín èmi àti ẹ̀ya-- ẹ̀ya kẹ́ẹ́ya tó bá nílò kí n kọwọ́ bọ àdéhùn pẹ̀lú wọn. Iye àdéhùn ṣe kókó. Àdéhùn, wọ́n ní bi ọ̀rọ̀ bá yẹ kí àdéhùn máa yẹ. Àdéhùn gangan ni orísun ọ̀rọ̀. Àdéhùn gangan ni orísun ọ̀rọ̀. Bi ọ̀rọ̀ bá yẹ wọ́n ní kí àdéhùn máa yẹ. Ẹ ní se mo máa ń kà adéhùn dáadáa, bẹ́ẹ̀ ni mo máa ń kà adéhùn dáadáa.

Mo mọ díẹ̀ nípa òfin yàrá ọkọ̀ àmọ́ mi ò tí ì ní àǹfààní láti kọ́ bí a ti ṣe ń wa ọkọ̀ ojú pápá torí mi ò tí ì ní ẹ̀yán tó fẹ́ kọ́ mi àti mi ò tí ì pinu ọkàn láti kọ́ bí a ti ṣe ń wa ọkọ̀ ojú pápá. Ẹ bí mi pé ṣe mo ní, ṣe mo máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀? Aìní, aìní ọkọ̀ gan-an mo yìí ń tẹ̀lé òfin yàrá ọkọ̀. Iyẹn ni òfin oníìrìnsẹ̀ sí ọkọ̀ ojú pápá. Mi ò tí ì ní ọkọ̀, mi ò tí wọ ọkọ̀ rí. Mi ò mọ bí màá ṣe fún un yín ní ìdáhùn to yọwọ́ tí pé bí mo ṣe ń tẹ̀lé òfin yàrá ọkọ̀ nítorí mi ò ní ọkọ̀, mi ò sí wọ ọkọ̀ rí.

Ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀, ìbéèrè yìí lágbára o. Ìgbà mélòó ni o máa n ní, mo máa n ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Ìpàdé náà, o-a-a aṣà lòrí ǹnkan tó dá lé àbí? A ṣà lè ní ìpàdé lórí òféréfé. Ók, gẹ́gẹ́ bí oníṣòwò, ìpàdé, ì-ìpàdé ta máa ń ní máa ń bọ́ sí ọjọ́rú àti ọjọ́bọ̀. Ọjọ́bọ̀ gangan ni a máa ń fi ìpàdé sí láti ṣètò ìdánilẹ́kọ̀ọ́ lórí bí a ti ṣe máa ṣòwò pẹ̀lú àwọn oníbàárà wa, bí a ti ṣe máa tọ́ ọjà, bá ti ṣe máa rowó gbà lọ́wọ́ oníbàárà wa. Ọjọ́, ọjọ́bọ̀ la máa ń fi ìpàdé sí.

Ka bọwọ fún ẹni síwájú ká wa náà ba le rowo gbà lọ́wọ ẹni ń tẹ̀lé wa lẹ́yìn. Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ torí ìyẹrẹ ẹni sílẹ̀ ló máa ń fa ìgbéniga lọ́jọ́ iwájú. Tó bá rẹra ẹ sílẹ̀ lénìí fún ẹni ń bẹ níwájú rẹ, ọjọ́ iwájú ó lè má jẹ ẹni tó rẹra sílẹ̀ fún ló máa gbé ẹ ga. Ó lè jẹ ẹni ń bẹ lẹ́yìn rẹ ló máa wá gbé ẹ ga torí o ti rẹra sílẹ̀, o si ti bọwọ fún ẹni ń bẹ níwájú rẹ. Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ. Kí n tó lè mọ̀ bá ṣe ń ṣe ìṣirò, mo bọwọ fún ẹni mọ̀ ó sì kọ mi, doju ami tí mo fi lè mọ̀, tí mo fi mọ̀ tí mo fi ń kọ.

Íńtánẹ́ẹ̀tì, ọ̀pọ̀lọpọ̀ oun káràkátà ló ń bẹ lórí afẹ́fẹ́ Íńtánẹ́ẹ̀tì. Àwọn onísòwò oríṣiríṣi ló sì ń bẹ n bẹ àwọn aláṣọ tó ń gbé àwòrán aṣọ wọ sórí Íńtánẹ́ẹ̀tì fún àwọn oníbàárà wọn. Àwọn, àwọn oní ẹ̀rọ ayélujára náà wọ́n ń bẹ lórí Íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń polówó ọjà wọn fún àwọn oníbàárà wọn. Àwọn olóunjẹ náà wọ́n sì ń bẹ lórí Íńtánẹ́ẹ̀tì yìí náà tọ ń ṣòwò pẹ̀pẹ̀pẹ̀ pẹ̀lú oníbàárà wọn. Oun tí mo máa ń rà jù lórí Íńtánẹ́ẹ̀tì kò ju data sórí ẹ̀rọ fóònù mi tí mo fi máa ń wo wọn lórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń ra data lórí Íńtánẹ́ẹ̀tì.

Gẹ́gẹ́ bí oníṣòwò tó sì mọ̀ ojú òwò, tí n bá máa gba owó lọ́wọ́ oníbàárà mi, ẹ̀rọ, ẹ̀rọ tó tí wọ́n ń ki káàdì ilé-ìfowópamọ́sí mo fi ń gbowó lọ́wọ́ oníbàárà mi torí ọ̀pọ̀ n nu wọn ni ò kí ń gbówó rìn lórí policy ìjọba yìí tí, tí onigeesì ń pè ní cashless policy. Ọ̀pọ̀ wọn oun gbówó rìn pẹ̀lú pé ọ̀pọ̀ wọn ọjà to bá máa rà kò kí ń ní òǹkà. Pẹ̀lú yẹ ni mo ṣe máa ń lo ẹ̀rọ tí ilé-ìfowó pamọ́ péṣè fún àwọn oníbàárà kí wọ́n fi máa dogbo lọ́wọ́, àwọn oníṣòwò kó máa gbowo lọ́wọ́ oníbàárà wọn.

Nígbà wo ni mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Gbogbo oníṣòwò ló máa ń ṣe ìgbékalẹ̀ iṣẹ́ kó tó bẹ̀rẹ̀ owó rẹ̀. Ìgbékalẹ̀ iṣẹ́ níí ṣe pẹ̀lú mímọ bí a ti ṣe ń kó owó jọ, bí ibi tí a ti máa rọ owó fi ṣòwò pẹ̀lú ojú òwò tí a ó gbé e ṣe pẹ̀lú owó tí a bá ṣàjọ lọ́wọ́ ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ àti owó ojú ọjà tí a ó máa tà. Nígbà wo ni mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? O ti dọ́jọ́ lórí díẹ̀ náà o. Bii ọdún méjì sẹ́yìn ni mo kọ́ ìgbékalẹ̀ iṣẹ́

Báwo ni mo ṣe máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Ìbéèrè yìí náà ó fẹ́ dọ́dọ̀ọ́ lágbára díẹ̀. Wọ́n dẹ̀ ní ọ̀wọ̀ shùnùkùn, ojú shùnùkùn la kí ń wọ ọ̀wọ̀ shùnùkùn. Óké, ẹ jẹ́ kí n ba ọ̀nà tí mo mọ̀ pé ó yemi jù, ẹ jẹ́ kí n dáyọ sí ìbéèrè yìí. Báwo ni a ṣe máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Iṣẹ́ àkànṣe, ó nílò pẹ̀lú olúwa tó-- ẹ̀dá tó fẹ́ ṣe iṣẹ́ àkànṣe náà, ẹ̀mí ìyàrá ṣíṣe àti ìdíro ṣin sín si ìdí iṣẹ́ náà. Ó ṣe kókó fún ẹ̀dá tó máa ṣe iṣẹ́ àkànṣe.

Mímọ̀ nǹkan lò ó dára gan-an. Òun ni ó ṣe kókó jù kí èèyàn ra nǹkan kó lò kó tó kò sì tún lò ó dá lé lórí. Òun tí mo kò kò gbé sọ, ìyẹn ni mímọ̀ ǹkan lò. Ẹ bi mí pé ṣe mo máa ń ṣe àtúnlo nǹkan. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan. Tí m bá lò ó, tí m bá lò ó fún ìdí pàtàkì kan tí mo ti torí ẹ̀ rà, tí m bá lò ó fún ìdí yẹ tán, mo máa ṣe ìtọ́jú rẹ̀ sí ilé, ilé tí màá ń kó ẹrù sí. Nítorí ọjọ́ iwájú ìdí tí mo ti torí ẹ̀ ṣe rà á fún iṣẹ́ yẹ̀n, ó tún le yọrí, ó tún le yọjú kí n nílò rẹ̀. So bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan.

Data, inú gẹ́tẹ̀ ni mí, data ò lọ́ ta ò data. E no get enemy, mo ní data ò lọ́ ta ò data. E no get enemy, ìwọ tó bá ti ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀, èyí tí ń ṣe fóònù, o máa nílò láti máa ṣe data sórí rẹ̀ láti lè máa gbádùn lórí Íńtánẹ́ẹ̀tì àti máa bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Ẹbí mi pé data tí máa ń lò lọ́sọọsẹ̀ pọ̀ tó báwo. Data tí máa ń lò lọ́sọọsẹ̀ a máa wọ one thousand naira. Torí mo máa ń sé ní ikélekéle ni, torí ìlù yẹn dàa díẹ̀, ká máa sọ eyii tókùn.

Ọjà dídi ni a ń pè ní ẹrù. Bẹ́rù bá pọ̀ jù ó máa fa kí ọkọ̀ máa wọ́ kẹ́lẹ́kẹ́lẹ́, ìyẹ́ n dẹ̀ máa fa ìdánidúró ní ọjà pínpín fún àwọn oníbàárà. Ẹbí mi níbèrè pé ṣé mo máa ń dí ọjà àbọ̀ nígbà tí mo bá wà nínú ọkọ̀. Bẹ́ẹ̀ni, ọjà tí ọkọ̀ bá le gbé tó máa jáfáfá pẹ̀lú rẹ̀ ni mo màá ń dìí sí inú ọkọ̀ mi, torí ìdúró ko sí ìbẹ̀rẹ̀ ọ̀sì, ìyẹ́n ló dífá fún ọlọ́jà rẹpẹtẹ nígbà tó fẹ́ ta ọjà fún oníbàárà rẹ̀ ti ó dìí ní ẹyọ eyọ láti ri ọjà tà kí owó bá lè yọjú.

Gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́, gẹ́gẹ́ bí oníṣẹ́ tó ń ṣiṣẹ́ ní abẹ́ ọ̀gá rẹ, báago márùn-ún bá ti lù, mo ti jí, mo ti wẹ̀, mo ti bọ́ sónà, mo sì ń bá ọrọ̀ ajé ọjọ́ náà lọ. Ẹ̀bi mí pé bá wò ó ni mo ṣe máa ń jí ní òwúrọ̀. Ẹ̀rọ abán- ẹ̀, ẹ̀rọ fóònù mi, mo máa ṣẹ́ẹ̀tì àláàmù sórí rẹ̀. So ago, gégé ago, ago márùn-ún yóò ti jí mi. Mo ti máa wẹ̀, mo ti máa múra, màá ti bọ́ sọ́nà.

Iwẹ, àkọ́kọ́ ṣé mo mọ bó ṣe ń wẹ̀ ni ìbéèrè náà. Ìgbà èwe mi ọpẹ́lọ́pẹ́ ìdójútì ti mo faradá nígbà tí mo lọ sí àgọ́ wa ni mo rí àwọn ọ̀dọ́ ẹgbẹ́ àbúrò mi tí wọ́n nwẹ ninu òdò n sí lé wẹ̀. Ìgbà tí mo padà sí Èkó, mo fàríga pé èmi naa máa kọ́ bi won n ṣe wẹ̀. Mo bá torí, mo m bá tọ òdò lọ, ojoojúmọ́ ni mò ń lọ sí idi òdò lọ kọ́ bi won ṣe ń wẹ̀. Tí tí tí tí tí tí tí mo fi mọ bí a ti ń ṣe n wẹ̀. So ẹbí mi níbéèrè pé ṣé mo ní aṣọ wíwẹ̀. Bẹ́ẹ̀ni, bí mo bá lọ ilé ìtura láti lọ wẹ̀, mo ní aṣọ wíwẹ̀ èyí tí olóyìnbo oní Gẹ̀ẹ́sì ń pè ní swimming trunk.

Wọ́n ní o ò gbà'wẹ, òún jọ ṣán, ẹ ní jẹ oúnjẹ àárọ̀, kò mọ òun bó lọ̀sán, ẹ ní jẹ oúnjẹ ọ̀sán, kò mọ òun bó lálẹ́. Oúnjẹ ọ̀sán mi, oun tí mo máa ń jẹ fún oúnjẹ ọ̀sán, bí mo bá ti rí mọ́ímọ́í, mọ́ímọ́í elépo rẹ́dẹ́rẹ́dẹ́, èyí tí ó ní ẹyin àti edé nínú, tí mo bá ti rí ẹ̀ pẹ̀lú búgàn àti omi tútù, àh! Ọ̀sán ti ṣe rárẹ, ká ti jẹ́ ká ti mu omi. Kíkún ti kún, kò tú ju bẹ́ẹ̀ lọ, fàájì tó totó, kò sí búgàn pẹ̀lú mọ́ímọ́í elépo rẹ́dẹ́rẹ́dẹ́ pẹ̀lú omi tútù. Fàájì rẹ́pẹ́tẹ̀ ńlá ni. Oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán nìyẹn o. Búgàn, mọ́ímọ́í elépo rẹ́dẹ́rẹ́dẹ́ pẹ̀lú ko.

Lórí ẹ̀rọ fóònù mi, bí mo bá ní àdéhùn pẹ̀lú ẹlẹ́bẹ̀ mi àbí ẹ̀yà kan, mo máa ń ṣe ìtọ́jú rẹ̀ sórí fóònù mi láti ṣe ran tì mí ọjọ́ tí ọjọ́ àdéhùn náà bá pé. Bí mo ṣe máa ń ṣe ran tì àwọn àdéhùn mi nìyẹn. Mo máa ń ṣe ìtọ́jú rẹ̀ sórí ẹ̀rọ fóònù mi, ó sì máa ṣe wọ́n tì rẹ̀ fún mi lọ́jọ́ tí àdéhùn náà bá pé. Kò ju bẹ́ẹ̀ lọ bí mo ṣe máa ń ṣe ran tì àdéhùn mi nìyẹn. Orí ẹ̀rọ fóònù mi ni mo máa ṣe ran tì rẹ̀ sórí rẹ̀. Bo bá ti tọ́jo àdéhùn náà, ó máa dùn bí àláàmù. Ó ma.

Orí ẹ̀rọ ayélujára, èyí tí à ń pè ní Íńtánẹ́ẹ̀tì, ó ní àwọn, àwọn ẹ̀yà kan tí ń bẹ lórí Íńtánẹ́ẹ̀tì, èyí tí oníbàárà tó ní ṣòwò ti máa bá àwọn ju wọ́pọ̀. Orí ẹ̀yà ayé ni mo ti máa ń bá àwọn oníbàárà mi ṣòwò àti kí a máa sọ̀rọ̀ nípa ọjà rírà àti títà. Orí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń bá wọn sọ̀rọ̀ àti ṣòwò àti pé ìgbà mìí mo máa ń pè lórí fóònù láti bá wọn sọ̀rọ̀ lórí ọjà tí wọ́n bá máa nílò láti ra.

Ìgbà èwe mi iṣẹ́ wo ni mo ṣe rí. Ìgbà tí a lọ bakery, ibi tí wọ́n ti ń ṣe bùgan. Tabá ní ká ṣiṣẹ́ pẹ̀lú wọn bóyá a máa, a ó rí bùgan gbà. Lọ́ba, lọ́ba gbé wa sí ẹnu iṣẹ́, labá ń fọ pọ́npon, èyí tó fi ń ṣe bùgan. A fi fọ́ọ̀mù fọ pọ́npon títí a bẹ̀ láti ago mẹ́jọ dá ago mọ́kànlá. A fọ ìyẹ́ tán wọ́n ní kotito pé ká tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wa. Labá tún gbé fọ́ọ̀mù pẹ̀lú pọ́npon èyí tó fi ń ṣe bùgan. Labá tún nu, a nu wọ ago mẹ́ta ọ̀sán. Ìgbà tí a máa pari iṣẹ́ tá a máa bá wọn fún bùgan. Lọ́ba ní bùgan ti jóná o, kò ṣe ń jẹ pé wọ́n fẹ́ fa wàhálà pẹ̀lú àwọn arádùúgbò. Ko máa ní òṣìṣẹ́ tó ṣiṣẹ́ fún wọn pé bùgan tó jóná ni wọ́n gbé fún wọn. Ìyen de fàá inù rirun. Ọjọ́ náà bá ṣerun rú kò rùn, gbani yẹ́ o. Olúwa padà bọ́ sí pé akàn ṣíṣe o fẹ́ fún wọn ni.

Àdúgbò tí a gbé dàgbà sí àti kúrò ń bẹ. Torí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì ni odò wọn wọ́pọ̀ sí jù. Ó ní ọgbà kan lórí ẹ̀ya Íńtánẹ́ẹ̀tì tí a ti, tí a, tí a dá sílẹ̀ tí mo jẹ́ olùdarí rẹ. Ibẹ̀ ni a ti jọ má n kéerò lórí ohun tí a bá fẹ́ ṣe àti lórí ohunkóhun tí a bá níi ṣe ní inu àdúgbò. Bí tí a bá fẹ́ ṣe ayẹyẹ kan, gbogbo wa máa péjọ, a máa dáwó lórí ẹ̀yà yen, a má, a má wá si adúgbò, a máa dá ayẹyẹ ńlá lẹ̀ fún àwọn ọ̀dọ́ àdúgbò kí wọ́n jẹ́ igbadùn. K'áwa náà sì fi d'ẹ́ní iyi láàrin àwọn ọ̀dọ́ àdúgbò. Ìgbà tí mo keyìn pàdé wọn, ọdún márùn ún sẹ́yìn ni.

Omi ẹ̀kún, ẹ̀kún kọ́ọ̀pù coffee kan momáa ń mú ní òwúrọ̀, ọ̀sán àti àṣálẹ́. So pẹ̀lú yẹ, kí a má ṣe àṣàrò gbogbo omi tí a máa ń mu lójoojúmọ́. Ó yóò fẹ́ tó gorodomu kan. Iyẹ ní kẹ́gì kékeré tí wọ́n fi ń rẹmu. Bi omi tí mo máa ń lò lójoojúmọ́ ṣe pọ̀ tó níyẹ. Ẹ̀kún kẹ́gì tí a fi ń rẹmu ni.

Ah gẹ́gẹ́ bí oníṣòwò àti ọ̀gá isẹ́, mo mọ, mo mọ, mo mọ ètò iṣẹ́. Òṣìṣẹ́ tí ó bá fi bẹ́ẹ̀ yára sí iṣẹ́ lẹ́yìn kìlọ̀ àkọ́kọ́ èkejì, èkẹta, èkeerin, òṣìṣẹ́ náà ó lè fa àkóbá fún ìlọsíwájú iṣẹ́. Òṣìṣẹ́ náà a máa, a máa ń dá wọn lólẹ́nu iṣẹ́ ni. Yẹn ni lẹ́yìn kìlọ̀ àkọ́kọ́ èkejì, àtẹkẹta tí kò sí, tí kò sí ìyọrí kankan nípasẹ̀ òṣìṣẹ́ náà, a máa ń dá wọn lólẹ́nu iṣẹ́ ni. Bẹ́ẹ̀ ni mo ti lé ọ̀pọ̀ òṣìṣẹ́ lẹ́nu iṣẹ́ rí. Bẹ́ẹ̀ ni nípasẹ̀ wọ́n láì yára sí iṣẹ́ lẹ́yìn kìlọ̀ àkọ́kọ́ èkejì, èkẹta, àtẹ.

Owó tí mo gbà bó ṣe dára tó. Tí n bá ní kí n ká, owó tí mo ti gbà ó ti, ó ti lé ní, ní mílíọ̀nù mẹ́wàá ní ọdún yìí nìkan ni o. Ọdún yìí nìkan ó ti lé ní mílíọ̀nù mẹ́wàá. Iye ni lórí ọjà tí mo ti bá àwọn oníbàárà mi, bá bàbá mi dòwò pọ̀. Ójá tí n ti ta. Ó ti lé ní bílíọ̀nù mẹ́wàá. Bẹ́ẹ̀ni, torí gbogbo ẹ̀ náà a, a, a, a ó yọ owó osísẹ́ kúrò nínú rẹ̀. Owó epo ta, epo kẹrosíìnì ta, ta màrọ̀ sí inú ẹ̀rọ amúnáwá. Gbogbo ẹ̀ náà ló, ló jẹ́ kí owó náà gbójú bọ́ mílíọ̀nù mẹ́wàá.

Ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́, tí mo bá gbé ìgbéni galẹ́ mi sẹ́ wọ ipò ọ̀gá, tí mò ń ṣe ìṣirò lórí ọjà títà àti rírà, ni mo rí ìwúlò gíláàsì torí àwọn ọjà náà oyè wọn ó kéré mọ́ fún ojú mi láti rí àti láti kà. Ìdí nìyí tí mo ṣe lọ sí ọ̀dọ̀ dókítà láti lọ gba gíláàsì tí n o fi máa ṣe iṣẹ́. Ki iṣẹ́ mi lè ní, lè ní ìyàtọ̀ sí iṣẹ́ ọmọ iṣẹ torí mo ti wà nípò ọ̀gá.

Oníbàárà gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ní ìgbéyàwó tó kẹ́yìn, mo ní orí Íńtánẹ́ẹ̀tì, ó ní ẹ̀yà kan tí mo ti máa ń bá oníbàárà mi ṣòwò, táa ti jo n máa ń sọ̀rọ̀ nípa ọjà rírà àti ọjà títà. Bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú awon oníbàárà ni pé lórí Íńtánẹ́ẹ̀tì, a ó ti jọ ní àdéhùn lórí ọjọ́ tí a ó fi ìpàdé láti sọ̀rọ̀ nípa ọjà rírà àti títà sí. Pẹ̀lú yẹ, àdéhùn ti wà. Kọ́ lọ́hun mọ̀ọ́jọ́ ró ni fún ìpàdé. Bí mo ṣe máa ń ṣe múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi níyẹn.

À, ìbéèrè yìí, hmmm báwo ni mo ṣe máa ń pa èrò ọkan rẹ? Hmmm ọ ní, èébú kan wà tí wọ́n máa ń bu arákùnrin kan ní kékeré, wọ́n máa ń pè é ní aláìnírònú alára, ara gálátíà. Bí èmi ṣe máa ń pa èrò ọkan mi rẹ, kojú kín n ti jókòó, kín n ti ro ọ̀rọ̀ náà síwájú, ró sẹ́yìn, ró sọ́tùn, ró sóṣì tí, tí, tí, tí, tí máa fi rí ọ̀nà àbáyọ sí. Tí mo bá ti rí ọ̀nà àbáyọ, kojú kín dé fó foonù mi, kí n play orin, orin fújì, fújì aládùn, kí n fi iyẹ́n máa ráyá, kí n pa ọkan rẹ lórí èrò náà torí mo ti rí ojú tu sí.

Àwọn oníyẹ̀wò ara ilera ara, wọ́n ní ìmọ́lẹ̀ òwúrọ̀ ó kún fún ọ̀pọ̀lọpọ̀ vitamin tí ń ṣe àwọ̀ ara lóore àti ẹ̀yà ara. Ìbéèrè tí ẹ bí mi ní pé, ṣe mo nífẹ̀ẹ́ sí ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ́lẹ̀ òwúrọ̀ dá lára, tí ìrọ̀lẹ́ ni mo ti mọ ìwúlò rẹ̀ lára. Àmọ́ ó máa ń tàn mọ́lẹ̀ fún àwọn onírinsẹ̀ kó tó di àṣálẹ́. Méjèèjì lọ ní sé tó ń ṣe àmọ́ òwúrọ̀ ló dára jù nítorí ìyẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ vitamin tí ó fi ń ṣe ara lóore.

Ṣé o máa ń bá ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́, òun ni ìdáhùn sí ìbéèrè yìn. Àkọ́kọ́, àwọn oníbàárà ni oríṣiríṣi ẹ̀yà là tí --la fi ń bá ara wa sọ̀rọ̀. Àkọ́kọ́, mo ní mo ti sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ mi pé mo máa ń lo ẹ̀rọ ayélujára eyi tí a ń pè ní Íńtánẹ́ẹ̀tì láti bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀yà tí bá ń bẹ lórí Íńtánẹ́ẹ̀tì. Ìbéèrè tẹ̀ ń bi mí ni pé, ṣe mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí ẹ̀rọ.

Afẹ́fẹ́ da lára o. À, afẹ́fẹ́, afẹ́fẹ́ ìta ò da lára. Kí ń bá máa sùn lálẹ́ kí ń tó wọlé sùn, mo kọ́kọ́ gba afẹ́erẹ́ sára. Ó máa pẹ́ kí ń tó ní mo wọlé sùn torí mi ò fẹ́ràn òru rárá, rárá, rárá, rárá, f'ára mi. Mi ò fẹ́ràn òru. Mi ò fẹ́ràn kí wá nínu òru torí ó máa fa'níra fún, fún mi ni tí bá, tí bá máa sùn. Mi ò fẹ́ràn òru. Òru àti atẹ́gùn. Kọ́ ni kí n mú kan. Atẹ́gùn ni màá mú lọ́jọ́ kọjọ́ lóorẹ́ kóorè.

Wọ́n ní ìmọ̀ àti òye òpin sí ibìkan. Bá bá ṣe ń ṣiṣẹ́, bá ṣe ń pàdé èèyàn, bá ṣe ń kọ́ ìmọ̀ tuntun àti òye tuntun bí a ti ṣe ń lò pẹ̀lú ènìyàn tí bá ti ṣe ń ṣe iṣẹ́ sí. Àwọn ìmọ̀ tintun tíi mo fẹ́ kọ́ fún iṣẹ́ kojú ìmọ̀ lórí ẹ̀rọ kọ̀m̀pútà bí a ti ṣe ń ṣe iṣẹ́ lórí kọ̀m̀pútà torí mo nílò rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ fún ìsẹ mi kí n ba lè ṣe ìsẹ mi dé ojú àmì pẹ̀lú kọ̀m̀pútà náà àti kí n rí èsì gidi lórí isẹ tí bá ṣe lórí kọ̀m̀pútà náà.

Ìṣẹ́jú, ìṣẹ́jú ọgbọ̀n ni ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà ní ibi iṣẹ́ mi. Ìṣẹ́jú ọgbọ̀n torí àwọn òṣìṣẹ́ pọ̀ gan tó fẹ́ gbaye láti jókòó jẹun ọ̀sán kón ba le padà sẹ́nu iṣẹ́. Torí iṣẹ́ wa, èrò pọ̀ tó ń wọlé, tó ń jáde, tó ń rà. A ní láti wà ní ẹnu ìṣòro láti dá àwọn oníbàárà lóhùn lórí ohunkóhun tí wọ́n bá ní lọ́kàn láti rà. Ìṣẹ́jú ọgbọ̀n ni mo máa ń dà fún ìsinmi oúnjẹ ọ̀sán ní ibi iṣẹ́ mi.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn orin gbígbọ́ kágbọ́gbẹ̀dú tó láàárín rin ẹ̀ka mímọ wọn, àmọ́ kíkọrin mi ò ṣe rí. Àmọ́ mo máa ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ ní ilé balùwẹ̀ tí n bá fẹ́ bomisára láti we fún iṣẹ́ ọjọ́ náà. Àmọ́ fí fẹ́ràn kíkọrin, mi ò rọ pé mo fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí kíkọrin. Mi ò lè rọ pé mo fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí kíkọrin. Àmọ́ tó bá ní kí n kọrin, mo lè kọrin wà, àmọ́ mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn sí kíkọrin. Àmọ́ kágbọ́ orin kágbọ́gbẹ̀dú, mo nífẹ̀ẹ́ sí yen gan-an lọ́pọ̀lọpọ̀, àmọ́ ká kọrin, mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí kíkọrin.

Wọ́n nífẹ̀ẹ́ lá fi ń bá ara wa lo, wọ́n ní bí ò bá sì fẹ́ ọ̀tá máa wọ́pọ̀. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn ìpín oúnjẹ pẹ̀lú èèyàn, mo nífẹ̀ẹ́ síi. Torí ìyẹn ni tó oúnjẹ náà bá pọ̀ n lẹ́ o, tó bá pọ̀n n lẹ́, mo lè padà mí lára láti tẹ́ ẹni kejì mi lọ́rùn. Torí kàkà kí n pín pẹ̀lú ẹ, ó máa ṣe ètò bó bá ṣe rí oúnjẹ tí ẹ náà jẹ ni nínú kí n fi owó kún owó rẹ̀ kó lọ́ra tí ẹ. Àmọ́ oúnjẹ náà ò bá pọ̀, mi ò lè ṣe ètò láti pín oúnjẹ pẹ̀lú ẹnikẹ́ni. Mi ò lè ṣètò láti pín oúnjẹ pẹ̀lú ẹnikẹ́ni. Oúnjẹ náà ò bá pọ̀, àmọ́ tó bá pọ̀, mo lè bu n nú rẹ̀ fún èèyàn.

Ọjọ́ náà ti lọ́jọ́ lórí díẹ̀ o, àti pé iṣẹ́ ó ti gba àkókò púpọ̀ lọ́wọ́ mi lórí iṣẹ́, iṣẹ́ mìíràn. Nígbà wo ni mo kẹ́yìn lọ́wọ́ ẹ̀yin, a ti máa lọ bí oṣù márùn-ún sẹ́yìn torí mo mú iṣẹ́ mi ló kúkú dùn, mi sì fi ta fálá pẹ̀lú ohunkóhun torí wọ́n ní bí a ṣe ṣiṣẹ́, bí a bá ṣiṣẹ́, bí ọ̀lẹ là ń rí. Mo fi iṣẹ́ mi ta fálá rárá, mo mú iṣẹ́ mi ló kúkú dùn. Bí oṣù márùn-ún sẹ́yìn mo ti kẹ́yìn lọ́wọ́ ẹ̀yin ri.

Hmm. Ìpele nípele ní ètò ní ẹnuṣẹ́ mi. Ìpele yẹn bí èèyàn bá yọntí ní ẹ̀kọ́ kíkọ́ fún àwọn òṣìṣẹ́ tí ń bẹ ní abẹ́ rẹ̀ ló máa wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́. Torí ọjọ́ náà ọjọ́, ọjọ́ ayé ńlá ni láti yé sí pé ó kọ́ṣẹ́, ó mọṣẹ́, ó sì tún kọ́ àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ níṣẹ́, àwọn náà sì tún mọ̀. Ọjọ́ ńlá ni ọjọ́ náà máa ń jẹ́ ní ibi iṣẹ́ mi pé akọiniṣẹ́, ìwọ náà mọṣẹ́, o tún kọ́ ìyànníṣẹ́. Bẹ́ẹ̀ ni mo ti wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ mi.

Ẹ̀ka náà mi, mo ní àpótí kékeré kan, tí n bá ti nílò rẹ̀, mo máa yọ́nu àpótí náà, mo máa fi sí ẹnu náà. Tí n bá lòó tán, mo máa yọ́ kuró lẹ́nu ináà, mo máa kó jọpọ̀, gbé sínú àpótí náà fún ìtọ́jú tó pé àti tó dára. Bí mo ṣe máa ń tọ́jú ẹ̀ka náà mi, níyẹ́n, inú àpótí kékeré kan ni mo máa ń tọ́jú ẹ̀ sí fún ìtọ́jú tó dára.

Báwo ni mo ṣe máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ìlà, hmm, ìbéèrè yí? O ní bó ṣe jẹ́ àmọ́ ìn fún yin ni ìdáhùn, bí n ṣe máa ń lo re o. Ijoko jẹ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ronú, ni fi máa ń lo àkókò mi nígbà tí mo bá wà nínú ìlà.

Ní ẹnu isẹ́ mi, bá ṣe ń ta ja, a ní iwe pélébé kan. Àwọn oníbàárà tí orúkọ wọn ò bá sí ní orí ẹ̀rọ tí a fi ń ta ja, a máa kọ orúkọ wọn kalẹ̀ sínú ibi pélébé náà. Lẹ́yìn ọjọ́ iṣẹ́, a máa fi orúkọ wọn kún orúkọ àwọn kọ́sítọ́mà tuntun, oníbàárà tuntun tó ń bẹ ní tó bá wa rajà. Ní ọjọ́ Ẹtì, a ó pè wọ́n láti bèrè bí ọjà tí wọ́n rà ó ṣe ń ṣe iṣẹ́ sí, biwọ́n ṣe ń gbádùn rẹ̀ sí. Bí a ṣe ń pe àwọn oníbàárà tuntun wá ré yẹ́n. Lẹ́yìn tó bá rajà tán, a máa wo orí ẹ̀rọ tí a fi ń ta ja bóyá orúkọ wọn bẹ́ ń bẹ, t'óruko won ko bá sí ń bẹ. A máa kọ sí inú ìwé pélébé kan, a máa jẹ́ fi ìtajà.

Ìrùngbọ̀n, ìrùnfà, ìrùngbọ̀n, ìrùnfà. Sé mo ní ìrùngbọ̀n? Ọmọ ọkùnrin tí ó ní ìrùngbọ̀n kò ní ohun tí aya rẹ̀ yóò fi ṣeré bọ́bà ń bẹ ní orí ìbùsùn. Ó yọ ní, "Àáfá jóná, ẹ̀ ń béèrè ìrùngbọ̀n." Wọ́n ní kí ọkọ jóná ìrùngbọ̀n. Bẹ́ẹ̀ ni o, mo ní ìrùngbọ̀n àmọ́ kò ń ṣe eé tó pò lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn ná. Ìrùngbọ̀n tí ó bójú mu, tí ò pọ̀ lójú rẹ́kẹrẹ̀kẹ ni mo ní. Òun sì ni mò ń, mo fi ń ṣọmọge tí àwọn ọmọ omidan, tí wọ́n ń rọ́ tẹ̀lé mi lórí rẹ̀ fún.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, oṣù tó kẹ́yìn nínú ọdún ni mo fẹ́ràn jù nítorí oṣù náà ó máa ń jẹ́ oṣù alárinrin tí ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ máa ń wọ́pọ̀ nínú oṣù náà tí a sì máa ń péjọ pèrò láti yẹ ara wa sí pẹ̀lú ohun kékeré ta bá rí kó jọ.

Tí n bá ti ṣẹ àgara àti iṣẹ́ tí ó nílò kí n fọwọ́ ṣe. Lẹ́yìn iṣẹ́ náà mo máa ń ní lọ́kàn láti fọwọ́ mi ámo kí í ṣe lójúmọ́. Tí bá máa ka ìgbà tí mo máa ń fọwọ́ mi lójúmọ́, yẹ́n yàtọ̀ sí iṣẹ́ tó bá nílò kí n fọwọ́ ṣe. Yóò máa tó ìgbà mẹ́rin lójúmọ́ ni máa ń fọwọ́ mi.

Òde ayẹyẹ ìgbéyàwó àti ayẹyẹ ọjọ́ ìbí ló wọ́pọ̀ jù ní òde tí má a bá wọn lọ jù. Bẹ́ẹ̀ ni, mo máa ń lòde dáadáa àmọ́ kì ń ṣe ní oṣooṣù, ó lè jẹ́ ìgbà kan ní oṣù bí i mẹ́rin lẹ́yìn ẹ, ìgbà kan náà ni oṣù bí i mẹ́ta tó bá tẹ̀lé oṣù tí mo lọ sí ayẹyẹ ọjọ́ ìbí. Bẹ́ẹ̀ ni, mà á lọ sóde, ó dẹ́ tí lọ sí òde wí.

Kí ni àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú? Wọ́n ní àṣekú nisẹ́ àmọ́ ọlọ́gbon tó bá gbon, yóò mọ̀ pé àṣekú nisẹ́ tó n sọ yẹ kó ń ṣe fún ẹni tí ó bá ní èrò fún iṣẹ́ ọjọ́ iwájú, ó mọ pé yóò ṣiṣẹ́ dé ibi kan, yóò sì fi sílẹ̀ fún àwọn tí ń bẹ lẹ́yìn tó n máa gbé iṣẹ́ náà lárugẹ lọ. Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé mo ní lọ́kàn láti dá ẹ̀ya tèmi sílẹ̀ kí n jẹ́ olùdarí iṣẹ́ ńlá kan, kí n ní ọmọ iṣẹ́ tó púpọ̀ kí n sì máa ṣe ojúṣe mi bí olùdarí láti gbé ilé iṣẹ́ náà lárugẹ àti fún ìtẹ̀síwájú iṣẹ́ náà.

Àwòrán ṣíṣe bíi ìrọ́pò fún jìgì torí yíya àwòrán ó jẹ́ oun òge ṣíṣe bí èèyàn bá lọ sóde láti ṣe ìrántí gbogbo oun ti o gbé ṣe ní òde tó lọ ni a ṣe máa ń ya àwòrán láti ṣe ìrántí ìrántí òde tí a bá lọ idi ti a ṣe ń ya àwòrán nìyẹn. Àmọ́, ṣe mo fẹ́ràn àwòrán bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀kọ́? M o dà yín lóhun. Bí mo ṣe wà yìí mo jẹ́ ẹni kan tíi in mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí à ń ya àwòrán lọ títí bẹ́ẹ̀yẹn náà. Ko n ṣe pé mi mò kí n ya àwòrán o, amọ mò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí ká máa ya àwòrán lọ títí bẹ́ẹ̀ náà.